Kíni o máa wà nínú òṣìṣẹ́ tuntun? Kíni o máa wà nínú òṣìṣẹ́ tuntun? Nínú òṣìṣẹ́ tuntun, o máa wà a òṣìṣẹ́ tó mọ isẹ́ tó sì ní a ìfarabalẹ̀ torí pé àwọn eleyi ni ó bá iṣẹ́ tó sì gbádùn wọn. Ní ìgbà tí èèyàn bá lọ bá àwọn tó jẹ́ pé òun mọṣẹ́ ṣiṣẹ́, yóò yálẹ́nu pẹ̀lú bí wọn ó ṣe bí è ru.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Kí ló fẹ́ wà nínú àpò owó mi tó ju, tó ju kíni lọ? Tó ju fóònù àti òwo lo? Kò sí ǹkan mi tó fẹ́ wà nínú àpò mi tó ju eleyi lo, torí pé kíni, à, nǹkan tó ṣẹlẹ̀ ni pé nìyẹn tán fi sínú àpò àti fóònù mi.

Kíni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù náà ni buns, torí pé mo like rẹ̀ dáadáa. Toba tun wa jẹ́ pé emi ni màá ṣe, tí màá fry rẹ̀ gan-an. Ó wù mí ju ẹni other thing lọ, torí pé kíni, mo ní taste tí mo fẹ́, mo sì máa ń fún fúnra mi. Torí pé taste tí ẹ̀ ń hun, ni ó gba the sense, ni ó fún mi ni.

Ṣé o fẹ́ràn jìyán? Tọ, iyán jẹ́ oúnjẹ gidi tó jẹ́ pé gbogbo ọmọ nílẹ̀ Yorùbá lọ̀ fẹ́ràn rẹ̀. Tẹ́bàá tu ń rí ọbẹ̀ ẹ̀fọ́ àbi ọbẹ̀ ẹ̀gúsí tó gidi sí i, iyán ga á mú ẹ fẹ́ràn rẹ̀ jù. So iyán jẹ́ ǹkan ti gbòógbo wa fẹ́ràn á ti jẹ àti máa gbádùn rẹ̀ torí pé kí ni ǹkan tó ní ànfàní gidi ni.